Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn, pàápàá jùlọ nígbà tí mo bá fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀. Bóyá ènìyàn bí mẹ́ẹ̀ẹ́dógún tàbí ogún ènìyàn tí mo sì rò wípé mo fẹ́ kí gbogbo wọn gbọ́ nǹkan tí mo bá fẹ́ sọ dáradára. Mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn kí olúkúlùkù wọn kí ohun tí mo bá sọ kí ó lè yé wọn. Nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, bóyá fún àpẹẹrẹ mo wà ní ilé ìwé, mò ń kọ́ àwọn ọmọ ilé ìwé, ariwo wá pọ̀, àwọn ẹ̀rọ ìrànwọ́ ohùn kéékèèké kan ti ìgbàlódé ti wà lóde òní tó jẹ́ wípé kì í jẹ iná púpọ̀. Tí ènìyàn bá sì lò ó, ó máa ran ohùn ènìyàn lọ́wọ́ kí àwọn tí ènìyàn bá sọ̀rọ̀ kí wọ́n lè gbó ohun tí ènìyàn ń sọ. Nínú ìjọ Ọlọ́run náà nígbà mìíràn a kò lè ṣàì lo ẹ̀rọ ìrànwọ́ ohùn, pàápàá jùlọ nígbà mìíràn tó jẹ́ pé àwọn tí ó máa wà nínú ìjọ wọ́n lè tó bí àádọ́ta tàbí ọgọ́ta ènìyàn yàtọ̀ sí àwọn ọmọdé àti àwọn ọ̀dọ́. Ní irú àwọn àsìkò báyìí a máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn kí gbogbo wọn ó lè gbọ́ àwọn ohun tí a ń sọ. Ó sì ṣe pàtàkì ní àwùjọ tàbí ní ìta gbangba pàápàá kí ènìyàn lo ẹ̀rọ ìrànwọ́ ohùn kí ohùn ènìyàn lè já gérègé, kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kí wọ́n sì lè gbọ́ ohun tí ènìyàn ń sọ. É lè máa ran mi lọ́wọ́ tàbí ẹnikẹ́ni tó bá ń lò ó kí ó lè sọ̀rọ̀ pẹ̀ kí ohùn ẹ̀ kí ó má háà, kí ó sì lè rí àbáyọrí nǹkan tí òun ṣe.